Àjọ̀dún Kérésìmesì ni mo fẹ́ràn jù nítorí àsìkò ọdún tó bọ́ sí oríṣiríṣi ẹ̀bùn ni mo máa ń gbà ní àsìkò náà. Èmi náà sì máa ń pín oríṣiríṣi ẹ̀bùn fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Yàtọ̀ sí ìyẹn, ó tún bọ́ sí ìparí ọdún. Àjọ̀dún yìí mo fẹ́ràn e púpọ̀ nítorí wípé àwọn gbogbo ẹbí tí wọ́n wà ní ìlú imìíràn, wọ́n máa wá sílé, gbogbo wa máa péjọ, a máa korájọ. Ó jẹ́ ọdún tó jẹ́ pé àwọn èèyàn máa ń yọ̀, ó jẹ́ ọdún tí o jẹ́ pé a máa ń gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn, oríṣiríṣi oúnjẹ, oúnjẹ tí a jẹ nígbà mi ní àsìkò àjọ̀dún Kérésìmesì, ó máa ń jẹ́ kí á jẹ́, ó máa ń jẹ́ kí á rí àwọn mọ̀lẹ́bí tí a á rí fúngbà púpọ̀. Nítorí náà ni mo ṣe fẹ́ràn àjọ̀dún ọdún Kérésìmesì.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fọwọ́ lójoojúmọ́. Mi ò lè sọ pé iye ìgbà báì ni mo máa ń fọwọ́ lójoojúmọ́ torí ìlera lọrọ̀, ìmọ́tótó ló de le ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó dè bẹ̀rẹ̀ láti ọwọ́ fífọ̀. Gẹ́gẹ́ bí ìyá àti gẹ́gẹ́ bí obìnrin, tí bá ṣe ìgbọ̀nsẹ̀ máa fọwọ́, tí bá lọ sí ilé ìdáná láti dáná máa fọwọ́, tí bá fabọ́ máa fọwọ́, tí bá fún ọmọ lóúnjẹ máa fọwọ́, tí bá yún orí máa fọwọ́, tí bá fọwọ́ yun ara máa fọwọ́, tí bá fọwọ́ ṣe ìdọ̀tí máa fọwọ́. Mi ò lè sọ pé iye ìgbà báì ni mo máa ń fọwọ́ lójoojúmọ́, ṣùgbọ́n iye ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fọwọ́ mi lójoojúmọ́.

Ìbáṣepọ̀ àti ọjọ́ orí ló ṣe máa sọ bí mo ṣe máa kí èèyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Tí o bá jẹ́ ọ̀rẹ́ mi, mo lè kí ẹ pé, "báwo ni, káàárọ̀, káàsán, káálẹ́." Tí o bá sì jẹ́ àgbàlagbà, tọ̀wọ̀tọ̀wọ̀ máa kí ẹ wípé, "ẹ káàárọ̀ má," bó bá jẹ́ obìnrin. Bó bá dẹ̀ jẹ́ ọkùnrin, "Ẹ káàárọ̀ sá." Tó bá jọ́sàn ni, e kaaro "Ẹ káàsán má, ẹ káàsán sá, àbí ẹ káálẹ́ sá, ẹ káálẹ́ má," ni máa kí ẹ. Tí o bá jẹ́ àgbàlagbà, tí o bá dẹ̀ jẹ́ bí ẹ̀gbọ́n mi, "a báwo ni?" Tí o bá jẹ́ àbúrò mi, "báwo ni? Ẹ káàárọ̀, àbí káàárọ̀," bí mo ṣe máa ń kí àwọn èèyàn nìyen.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi wà dáadáa, nítorí mo jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ takuntakun. Olórí iṣẹ́ mi kẹ̀ré, kò fẹ́ ẹni tó jẹ́ alápá má ṣiṣẹ́. Tó bá jẹ́ ẹni tó jẹ́ alápámọ́ ṣiṣẹ́ ní àyíká rẹ̀, èyí máa ń jẹ́ kó bínú gan. Mi ò sì fẹ́ rí ojú pípọ́n ọ̀gá mi, èyí tó ń jẹ́ olórí iṣẹ́ mi. Nítorí náà, mo máa ń ṣiṣẹ́ kárakára torí mi ò fẹ́ kí ìjà wà láàárín èmi àti ọ̀gá mi. Mo ò sì fẹ́ jẹ́ kó yọ mí lẹ́nu iṣẹ́. Nítorí náà, ìbáṣepọ̀ wa ó wà dáadáa torí mo jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ takuntakun.

Ẹ méjì ni mo má-- ìgbà méjì ni mo máa ń fọ eyín ní ojoojúmọ́. Àkọ́kọ́ tí n bá ti jí ní òwúrọ̀, màá fọ eyín kí n tó jẹun, kí n tó mọmi. Eyín ni màá kọ́ fọ̀ ní balùwẹ̀. Élékèjì, tí n bá ti fẹ́ sùn lálẹ́ tí mo ti jóúnjalẹ́, kí n tó gun orí ìbùsùn mi, mò ń bọ̀ sí balùwẹ̀, màá sì fọ eyín mi kó mọ́ tónítóní. Nítorí mi ò fẹ́ kí kòkòrò tó ń jẹyín kó gba eyín mi jẹ. Nítorí náà, ẹ̀ méjì bí àwọn dókítà òyìnbó eléyín ṣe sọ pé ká máa fọ eyín láàárọ̀ àti ní alẹ́ ká tó sùn. Nítorí náà, ẹ̀ méjì ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́

Rárá, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n ó wù mí lọ́pọ̀lọpọ̀ láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin nítorí bí mo bá ṣe rí wọn tó ń kọjá lọ tí mo bá gbé ẹgbẹ́ ojú irin, ó máa ń wù mí kí n wà nínú ẹ̀, kí n wo bó ṣe ń lọ ní rẹ́gí, rẹ́gí. Mo sì gbọ́ pé ọkọ̀ ojú irin wà tó ń lọ láti ìlú Èkó, èyí tí mo wà, lọ sí ìlú Ìbàdàn, tó sì máa padà láti Ìbàdàn sí Èkó ní ọjọ́ kan náà. Ó wù mí lọ́pọ̀lọpọ̀ kí èmi àti àwọn mọ̀lẹ́bí mi ká rín ọkọ̀ ojú irin ní ọjọ́ kan má sì mú wa sí ìmúṣẹ láìpẹ́ láì jìnnà.

Ọjọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, nítorí ní ọjọ́ àbámẹ́ta, mi ò kí ń lọ ibi iṣẹ́, àwọn ọmọ mi náà wọ́n ò ní lọ sí ilé ìwé, gbogbo wa máa wà lé. Ó jẹ́ ọjọ́ tí mo máa ń sinmi lẹ́kunrẹ́rẹ́, ó jẹ́ ọjọ́ tí màá dáná, ó jẹ́ ọjọ́ tí gbogbo ojú máa péjọ nílé, ó jẹ́ ọjọ́ tí màá ráyè láti bá àwọn ọmọ mi ṣeré, ó jẹ́ ọjọ́ tí màá rú ju ọkọ̀ mi náà nílé, ó jẹ́ ọjọ́ tí mo máa ń sinmi náà tí ààyè bá gbà á. Ó sì jẹ́ ọjọ́ tí mo máa ń lè jáde bó bá ṣe wù mí, tí mo máa lè lọ sí òde, tí mà lè lọ sí ọjà, tí mà lè lọ ṣerun mi, tí mà lè ṣe irun àwọn ọmọ mi náà, tí mà lè dáná oúnjẹ tó wù mí. Kì í ṣe ọjọ́ tí mó, ọjọ́ bí ojíojí mi ta máa ń sáré jí láàrín ọ̀sẹ̀ lọ ibi iṣẹ́ àbí ètí mà máa ń sáré jí àwọn ọmọ fún ilé ìwé. A máa sùn lẹ́kunrẹ́rẹ́, a máa ṣeré, a máa ń wà nínú ilé lọ́pọ̀lọpọ̀ ìgbà àfi ọjọ́ kọ̀ọ̀kan tí a máa ní ṣíṣe láti jáde lọ ṣe. So ọjọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn jù láàrín ọ̀sẹ̀. Ẹ ṣe é kan.

Oṣù tí a bí mi ni oṣù keje tí wọ́n ń pè ní oṣù Agẹmọ. Oṣù Agẹmọ, oṣù keje, òun ni oṣù tí a bí mi. Oṣù náà jẹ́ oṣù dáadáa, oṣù tó máa ń bí ọmọ alálùbáríkà, oṣù tó máa ń bí ọmọ tó ní ìrẹ̀lẹ̀, ọmọ tí ó ní ìjọ̀gbọn, oṣù tó máa ń bí ọmọ tó wúlò láàrín àwùjọ ni.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Àkọ́kọ́ kí o tó wẹ̀, ó bu omi sínú ike, ó gbé wọ báàlùwẹ̀, tó bá ti gbé wọ inú báàlùwẹ̀, wà á ti mú kọ̀ǹkọ̀n àti ọṣẹ tí o fẹ́ fi wẹ̀, wà á ti mu tira. Àkọ́kọ́ wà á bu omi díẹ̀, wà á ṣan kọ̀ǹkọ̀n náà, wà á sì mú ọṣẹ náà wà á fi gbo kọ̀ǹkọ̀n, tó bá ti fi gbo kọ̀ǹkọ̀n náà, wà á wá bu omi díẹ̀, wà á da sí ara ẹ, kí ara ẹ ba lè má gbe furofurú ki omi, só that-- tó, nítorí tó bá ti ń lo ọṣẹ àti kọ̀ǹkọ̀n náà, kó bá lè lọ, má lọ rẹ́gí rẹ́gí lára rẹ, wà á mú kọ̀ǹkọ̀n àti ọṣẹ náà wà á fi gbo ara rẹ. Tó bá ti fi gbo ara ẹ dáadáa láti orí, wà á gbo lọ sí atẹ́lẹ̀ ẹsẹ̀, tó bá ti gbo tán, wà á wá bu omi, wà á fi ṣán, wà á bu omi, wà á tún fi ṣán títí tí ọṣẹ náà fi máa tán ní ara ẹ. Wà á dẹ̀ fi omi wà á fi ṣán kọ̀ǹkọ̀n e, wà á ṣan ara ẹ débi pé kò sí ọṣẹ mọ́, ara ẹ ò yọ, ara ẹ mọ́ tónítóní, ó dá gánja dẹ-- ó dá dáadáa, ọṣẹ ti dá lára rẹ, bẹ́ẹ̀ ni a ṣe ń wẹ̀. Tó bá dẹ̀ ti ṣetán, wà á mú aṣọ ẹ, wà á fi nu ara ẹ, wà á dẹ̀ bọ́ sí inú yàrá ẹ láti múra. Bí a ṣe ń wẹ̀ kò jù báhun lọ, ẹ ṣeun.

Ọjọ́ mẹ́ta sẹ́hìn ni mo lọ sí ọjà Kehin. Mo lọ pẹ̀lú ọmọ mi àgbà, àkọ́bí mi tí ó jẹ́ ọkùnrin. A jọ lọ ra àwọn nǹkan tí ó ma nílò láti mú lọ sí ilé-ìwé padà nítorí ọ̀la ló ma wọ ilé-ìwé lẹ́hìn ọdún kérésì tí wọ́n ṣe. A de lọ ra àwọn nǹkan púpọ̀, oríṣiríṣi nǹkan lára. Mo ra bàtà, mo ra àwọn nǹkan oúnjẹ ná fún, mo ra àwọn ìwé, mo ra àwọn nǹkan tó fi ma kọ ìwé náà, mo ra àpò tó ma kó ìwé ẹ sí. Ìyẹn nìkan náà kọ́, ara àwọn nǹkan mímu náà, àwọn nǹkan ẹlẹrin dodo tó ma mú dání láti ma lò ní ilé-ìwé. A pẹ́ lọ ọjà náà, a ra nǹkan púpọ̀. Ká tó kúrò ń bẹ̀, ó ti rẹ ọ̀ùn gan. Nítorí ara àwọn nǹkan púpọ̀, a gbé ẹrù púpọ̀ dé bí pé àgbà alábàárò kò bá wa gbé àwọn ẹrù náà dé ibi tí a ti fẹ́ wọ ọkọ̀ padà sí ilé. Nígbà tá dé ilé, a tò àwọn ẹrù náà. Ọjọ́ mẹ́ta sẹ́hìn ni mo lọ sí ọjà Kehin. Ẹṣé púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń ya àwòrán. Tí n bá fẹ́ ya àwòrán, màá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká mi, màá mú dání, màá kọ́ sí ara mi. Tó bá jẹ́ emi ni mo fẹ́ ya ara mi ní àwòrán náà, màá sì tẹ àwọn ibi tó yẹ kí n tẹ̀ láti ya àwòrán náà. Bo bá dejẹ́ mo fẹ́ jẹ́ kí èèyàn yà mi ní àwòrán náà ni, màá dúró sí ibi tí mo fẹ́ dúró sí, màá sì ṣe bí mo ṣe fẹ́ ṣe, màá sì ni kọ́ yà mi ní àwòrán náà.

Ìwé àti ohun ìkòwé ló ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi nítorí olùkọ́ ni mí ní ilé ìwé. Láìsí ìwé, a ò lè kọ́ ìwé, láìsí ìkòwé, a ò lè kọ ǹkan sí ojú pátákó fún àwọn ọmọ láti ṣe àṣeyẹge. Ìwé àti ohun ìkòwé ló ṣe pàtàkì jù gẹ́gẹ́ bí olùkọ́

Àwọn app tí mo máa ń lò jù ni WhatsApp, Facebook àti Google. Mo máa ń lo WhatsApp láti bá àwọn ẹbí ará ọ̀rẹ́ sọ̀rọ̀ lóòrèkóòrè. Mo sì máa ń lo Facebook láti ka oríṣiríṣi nǹkan tó máa ń pa mí lẹ́rìn-ín, tó máa ń mú inu mi dun àwọn nǹkan tó máa ń jẹ́ kí mo mọ nǹkan tó ń lọ láwùjọ. Mo sì máa ń lo Google láti kọ òye oríṣiríṣi, láti mọ ìtumọ̀ àwọn nǹkan oríṣiríṣi. Nítorí náà Facebook, WhatsApp àti Google ni app tí mo máa ń lò jù.

Mo máa n gẹ lóòrè kóòrè. Mi ò ń jẹ kí ó gún jù, nítorí tí ó bá gún jù, ó máa ṣe mí léṣe. Ó ti ṣe mí léṣe láì mọ́yẹ́. Ìgbà tí n bá fi íyún ra, ó máa bó mi lára, a máa ṣẹ̀jẹ̀. Nítorí náà, mo máa n gẹ ẹ̀kọ́ná mi lóòrè kóòrè. Ìtọ́jú tí mo máa n fún ẹ̀kọ́ná mi nìyẹ́. Yàtọ̀ sí yẹn, mò tún jẹ́ ìyá tó ní ọmọ ìkókó lọ́wọ́. Tí n bá dẹ̀ dá ẹ̀kọ́ná sí, tí mi ò bá ṣe ìtọ́jú rẹ̀ dáadáa, ó le kọ ìjàmbá fún ọmọ ìkókó tí mò ń tọ́. Nítorí ó lé, àwọn ìdọ̀ tí ó lè pámọ́ sọ́bẹ̣̀ tí n bá dẹ̀ fí ń tọ́jú ọmọ tí mo fi ń fún ọmọ olóúnjẹ, ó lè fa àìsàn sí lára. Nítorí náà, mo máa n gẹ ẹ̀kọ́ná mi, mo sì máa ń sanwọ́ lóòrè kóòrè. Ẹ̀ṣẹ̀.

Ẹ̀fọ́ efinrin àti ẹ̀gúsí ni mo fẹ́ràn jù. Tí n bá fi efinrin sí ọbẹ̀, ah! Kí n tó fi sẹ́nu lásán, òórùn rẹ̀, hm, a ti dàbí pé kí n máa kó jẹ láti orí iná ni. Mo fẹ́ràn efinrin gan, bó ṣe máa ń ta sánsán, bó ṣe ń rùn, iye nìkan ó dùn jẹ, ó dẹ̀ ṣàrà lóore.

Ó wù mí kí n rìnrìn àjò lọ sí òkè òkun láti lọ sinmi tí n bá fẹ́ sinmi, ṣùgbọ́n àǹfààní rẹ̀ ò sí. Owó ò jẹ́ nǹkan tó wù mí, owó ò jẹ́ òkè òkun ló wù mí lọ láti lọ ní ìsinmi tí n bá fẹ́ sinmi.

Lọ́wọ́lọ́wọ́ báyìí, rárá mi ò ní ọkọ̀. Mo ní ọkọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n, hmm, ìṣòro kékeké lọ́tùn lo sì. Ó ti jẹ́ àlù ní gbàǹjo tàá. Kẹ́mi àti ọkọ̀ mi fowó ẹ̀ jẹun, àtàwọn ọmọ ká mi sanwó ilé ìwé. Nítorí náà, lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ọkọ̀ ṣùgbọ́n à ń gbèrò láti ra ẹ̀mí láìpẹ́ láì jìnnà.

Tí ò bá ti sí iná ní ibi iṣẹ́, ó máa ń fa ìtara fún mi ní ibi iṣẹ́. Ó máa ń jẹ́ kí ara máa kan mi, kí ara sì máa ta mi. Nítorí mo fẹ́ràn ibi tí atẹ́gùn wà, ó máa ń jẹ́ kí iṣẹ́ lọ dédé. Ṣùgbọ́n tí ò bá sí iná, tí oru bá ti bẹ̀rẹ̀ sí ń mú mi, ò kí ń jẹ́ kí n lè farabalẹ̀ láti ṣiṣẹ́ mi bó ṣe yẹ kí n ṣe. Nítorí náà, ó máa ń jẹ́ kí n kanra, ó máa ń fa ìtara púpọ̀ fún mi.

Tí mo bá fẹ́ lọ sùn, mo máa ń kọ́ lọ yẹ àwọn ọmọ mi wò, máa wọ yàrá wọn, máa wò bóyá gbogbo nǹkan wà dáadáa ibi tó bóya wọ́n pa fèrèsé dé, bóya wọ́n palẹ̀kùndé, bóya wọ́n faṣọ́ bùra, bóyá atẹ́gùn ò pọ̀jù fún wọn. Lẹ́yìn yẹn, màá bọ́ sí yàrá ibùsùn mi, màá sì wo ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ mi, màá pa á torí mi ò ní fẹ́ jẹ́ kó máa pariwo lóru tí mo bá ń sùn. Àwọn nǹkan tí màá ń wò nìyẹn kí n tó lọ sùn.

Rárá o, mi ò ní ẹranko ìsìn, ṣùgbọ́n ìyá mi ní ẹranko ìsìn, ó máa ń sin adìye àti tòlótòló, ó máa ń rà á ní oṣù kẹfà nínú ọdún, tó bá wá di ìgbà Kérésìmesì tó jẹ́ oṣù kejìlá nínú ọdún, ó máa pín fún àwa ọmọ rẹ̀ á pè wá ká wá gbé ẹdiye ọdún wa. Nítorí náà, àkínowo pupọ̀ lórí ẹran ọdún lásìkò ìgbà náà. Ìyá mi ló máa ń sin ohun ìsìn tó sì máa ń pín fún wa nígbà ọdún, èyí tó jẹ́ adìye àti tòlótòló. A sì máa ń gbádùn, a sì máa ń gbàdúrà fún wọn kó lọ jẹ ọpẹ́ fún wa, kó bá wa kalẹ́

Hmm, ayẹyẹ ọjọ́ ìbí mi èyí tó máa ń wáyé ní oṣù keje, ní oṣù Agẹmọ. Ó máa ń jẹ́ ọjọ́ dáadáa fún mi. Tí n bá ti kọ jí, màá ṣàdúrà, ọkọ̀ mi á ṣàdúrà fún mi, àwọn ọmọ mi á kọrin ọjọ́ ìbí fún mi. Lẹ́yìn ìgbà yẹn, wọ́n á tọ́jú mi. Ọkọ mi á fún mi ní ẹ̀bùn tó bá fẹ́ fún mi. Àwọn ọmọ mi nígbà mìí wọn máa fún mi lẹ́bùn. Nígbà mìí wọ́n ò ní fún mi lẹ́bùn, ṣùgbọ́n orin tón kọ fún mi náà, ìyẹn náà ti tó ẹ̀bùn fún mi. Lẹ́yìn ìgbà náà, màá lọ sí ibi iṣẹ́ mi. Tí n bá lọ sibi iṣẹ́ náà, àwọn èèyàn náà á kí mi, àwọn mìí á fún mi lẹ́bùn, bọ̀ ṣùgbọ́n gbogbo wọn ló máa ń kọrin ọjọ́ ìbí fún mi. Ó máa ń jẹ́ kinú mi dùn torí ìṣọwọ́ tón fi máa tọ́jú mi lọ́jọ́ yẹn. Oríṣìíríṣìí lón máa ń ṣe fún mi. Mo i kí n ṣiṣẹ́ púpọ̀ jù. Àwọn òbí mi náà máa pè mí, wọ́n á kí mi àwọn ẹ̀gbọ́n mi, gbogbo wọn lókè òkun náà àteyii tó wà nílẹ̀ yìí, wọ́n á kí mi, wọ́n á pè mí, wọ́n á kọrin fún mi. Ọ̀pọ̀lọpọ̀ nù wọ́n máa fi owó ránṣẹ́ sí mi bí mo ṣe máa ń lo ọjọ́ ìbí mi nìyẹn, ẹ ṣé?

Ní ìlú wa ní Nàìjíríà nibi, a ní ọ̀pọ̀lọpọ̀ òpó ayélujára. Àkọ́kọ́ òun ni MTN, imí ràn ni Glo, a ní Airtel, a ní Etisalat. Àwọn tí mo mọ̀ ni yẹn tó jẹ́ mẹ́rin tó jẹ́ òpó ayélujára nílẹ̀ wa Nàìjíríà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ẹ̀ṣọ́ ṣùgbọ́n kì í ṣe lọ́pọ̀lọpọ̀. Mo máa ń wọ ti etí, mo máa ń wọ ti ọrùn, mo sì máa ń lo ẹ̀gbà ọwọ́ náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá fẹ́ lọ sí òde, bóyá ìgbéyàwó àbí ọjọ́ ìbí àbí ayẹyẹ ká ayẹyẹ. Mo máa ń lo àwọn ohun ẹ̀ṣọ́ yìí ṣùgbọ́n tí mi ò bá lọ sí òde, tó bá jẹ́ ilé ni mo wà, yẹtí nìkan pélébé ni màá kọ́ fi ṣe tí mi ò ní lo ẹ̀gbà orun àbí ẹ̀gbà ọwọ́. A fi tí n bá ní ibi tí mò ń lọ ni màá ń kó sí ẹ̀ṣọ́ púpọ̀. Ẹ ṣé.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ bora nítorí òtútù. Tí mo bá ń sùn, mo máa ń fi aṣọ bora. Èmi nìkan dẹ̀ kó o. Àwọn ọmọ mi náà, mo máa rí dájú pé wọ́n fi aṣọ bora. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń níná, a sì máa ń tan àwọn ohun èlò bí i fáànù fún afẹ́fẹ́. Torí náà, mo máa ń fi aṣọ bora kó òtútù má bá à wọ̀ mí lára àbí àwọn ọmọ mi. Torí tí òtútù bá wọ̀ wá lára, ó lè fa àìsàn sára. Mi ò sì ṣetán láti máa gbé ọmọ kankan ṣá lọ sí ilé ìwòsàn àbí kí èmi náà máa lọ sí ilé ìwòsàn fún ìwòsàn nípa pé afẹ́fẹ́ wọ ara wa. A fẹ́ rú ẹ, a fẹ́ ṣàìsàn nípa afẹ́fẹ́ púpọ̀ jù. Nítorí náà, a máa ń fi aṣọ bora tí a bá fẹ́ sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Tí ààyè rẹ bá yọ, tí ààyè rẹ bá dẹ̀ gbà mí torí mo ní àwọn ọmọ wẹ́wẹ́ nílé. Tí àwọn náà bá sùn, èmi náà máa sùn. Àbí nígbà mìíràn tí mi ò bá lọ ibi iṣẹ́ tí n bá wà nílé, tí ààyè bá yọ, mo máa fi ẹ̀gbẹ́ lílẹ̀, mó máa sùn ní ibùsùn mi. Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Ẹ ṣé.

Mo máa ń jí ní orí ìbùsùn mi ní òwúrọ̀ pẹ̀lú ọkọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ mi lóòrè kóòrè, tí bá ti lajú, màá kọ́ náà tántan náà, tí bá ti nà tántan, màá lajú, màá wòkè, màá wulẹ̀, màá ki ọkọ̀ mi káàárọ̀, màá sì dijú, màá gbàdúrà, màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ láti rí ọjọ́ tuntun kí n tó dìde lọ máa ṣe àwọn iṣẹ́ ilé gẹ́gẹ́ bí obìnrin ilé.

Mo fẹ́ràn kíkọ orin o, ṣùgbọ́n mi ò lóhùn orin kíkọ. Pẹ̀lú bí mi o ṣe lóhùn orin kíkọ náà, mo sì máa gbìyànjú láti kọ orin lóòrèkóòrè torí àìlóhùn orin kò túmọ̀ sí pé kí n má kọ orin. Mo fẹ́ràn láti máa kọ orin kan ṣùgbọ́n mi ò lẹ́bùn ohùn orin. Yàtọ̀ sí yẹn, mo yìí máa kọ orin náà. Mo fẹ́ràn e láti máa kọ orin àwọn ọmọ mi gan mọ̀ wípé mo fẹ́ràn orin kíkọ mo sì máa kọ orin gan-an ni.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ kí atẹ́gùn àlàáfíà ba lè máa fẹ́ sí mi tí bá ń rìnrìn àjò àbí tí bá wà nínú ọkọ̀ tí mò ń jáde. Ka tẹ́gùn àlàáfíà ba lè máa wọlé kó ooru má ba mú mi. Kì í ṣe gbogbo ìgbà ni èèyàn máa ń fẹ́ atẹ́gùn inú mọ́tò, ṣùgbọ́n èèyàn máa ń fẹ́ atẹ́gùn àlàáfíà láti tà.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Tí n bá dáná, tí mo jẹun, tí oúnjẹ náà sì ṣẹ́kù. Nígbà mìíràn, mo máa ń jẹ tó bá ti ṣẹ́kù, màá padà lọ. Léyìn ìgbà díẹ̀, màá lọ bù, màá jẹ. Ìyẹn tó bá yí dání o. Ṣùgbọ́n tí ò bá da mọ́, mà á dánu. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, ó yìí máa ń da torí mo máa ń tọ́jú ẹ̀ dáadáa kí n bá lè jẹ nígbà mìíràn.

Àìmọye ìgbà, kò sí ẹni ye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́, orí látàárọ̀, ọ̀dalẹ̀ ni mo máa ń lò. Mi ò lè sọ́ pé iye ìgbà báyìí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lò lójúmọ́. Kò níye ìgbà, ìgbà púpọ̀ ni, torí fóònù àpamọ́wọ́ ni, bó ṣe ń jí bó ṣe ń sùn ló ṣe ń lò.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorùn tí mo máa ń lò tí n bá fẹ́ jáde nínú oorùn, nítorí tí mi ò bá lò ó àti ríran dáadáa nínú oorùn, ó má ń ṣe mí bákan bákan. Yàtọ̀ síyẹn, oorùn láti máa jáde nínú oorùn eyan o ní ríran dáadáa ó dẹ̀ lé bojú jẹ́ nítorí wa a máa ranjú láti rí ǹkan ni. Máa ma fọwọ́ bojú lẹ̀mẹwaa kí n bá lè rí okan dáadáa. Nítorí náà gíláàsì oorùn mi ó máa ń wà nínú àpamọ́wọ́ mi ní gbogbo ìgbà tí n bá fẹ́ jáde ní ọ̀sán gangan àbí nínú oorùn, mo máa ń lò ó dáadáa.

Wákàtí mẹ́fà ni mo máa ń lò lójojúmọ́ ní ibi iṣẹ́ nítorí mo ṣè bímo, mo ní ọmọ ìkókó lọ́wọ́. Ṣùgbọ́n tí ọmọ mi bá ti pé oṣù mẹ́wàá, màá ma lo wákàtí mẹ́jọ nítorí òṣìṣẹ́ ìjọba ni mí. Ṣùgbọ́n níìsín tí ọmọ mi yi jẹ́ ọmọ ọwọ́, ọmọ kékeré, wọ́n máa ń gbà mí láyè kí n lo wákàtí mẹ́fà kí n lè tètè padà sílé láti lọ fún ọmọ lọ́yàn, láti lè tọ́jú ọmọ mi torí ó yí kiri, ó yí nílò ìtọ́jú púpọ̀. Ṣùgbọ́n lẹ́yìn tó bá ti pé ọmọ oṣù mẹ́wàá, èyí tí ìjọba fi lélẹ̀ ní ìlànà òfin, nígbà yẹn ni màá ma lo oṣù mẹ́jọ nídi iṣẹ́ kí n tó padà sílé torí ọmọ mi a ti dàgbà. Nigbà yẹn a ti le dá jẹun, a ti le fọyàn sílẹ̀, a ti le máa ṣe àwọn oríṣiríṣi nǹkan tí ọmọdé ẹgbẹ́ ń ṣe nígbà yẹn.

Mo máa ń fẹ́ràn láti máa gbọ́ orin tí ń bá wà nínú ọkọ̀ àbí àwọn ètò tó máa ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ nínú ìlú, nípa nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ìlú. Yàtọ̀ sí yẹn, mo sì máa ń fẹ́ràn láti máa gbọ́ nǹkan tó ń lọ lórílẹ̀ èdè wa kóluwe bá le mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láyé káẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò lọ́pọ̀lọpọ̀ mo sì fẹ́ràn rẹ̀. Nítorí ó máa ń jẹ́ kí n rí ojú àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí mi tí mo bá ń pè wọ́n, tí mo bá ń bá wọn sọ̀rọ̀. Ó máa ń jẹ́ kí n rí wọn lóòrèkóòrè, èyí tí màá fi máa rin ìrìnàjò lọ sọ́dọ̀ wọn láti rí ojú wọn, láti wo bó ṣe wà. Ṣùgbọ́n tí mo bá ṣe ìpè fídíò, ó máa jẹ́ kí n rí wọn bó ṣe ń sọ̀rọ̀, bó ṣe ń ṣe, bí àlàáfíà lọ wà, bóyá ǹnkan kan ṣe wọ́n tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo ago ọwọ́ nítorí ó máa ń jẹ́ kí ń fi ètò sí nǹkan tí mò ń ṣe lójúmọ́. Ó máa ń jẹ́ kí gbogbo nǹkan tí mò ń ṣe lóòrèkóòrè kó lọ létòlétò. Nítorí tí mi ò bá lo ago láti ṣe ètò nǹkan tí mò ń ṣe kò ní jẹ́ kí gbogbo ẹ lọ létòlétò. Ago ọwọ́ da púpọ̀púpọ̀ nítorí ó máa ń jẹ́ kí gbogbo nǹkan lọ déédéé lójoojúmọ́

Rárá o, mi ò kí ń fi tùràrí nítorí èéfín rẹ̀ ó léwu fún mi. Tí n bá fi tùràrí láyíká ibi tí mo wà àbí tí ẹlòmíí bá fi, ó má ń wú mi kọ́ lọ́pọ̀lọpọ̀ èyí tó lè ṣe ìjàmbá fún ìlera mi. Nítorí ẹ mi ò kí ń fi tùràrí, mi ò dẹ̀ kí ń dúró sáyíká ibi tí wọ́n ti fi rárá torí ìlera mi ó ṣe kókó sí mi. Ìlera sì lọ́rọ̀, mi ò kí ń fi tùràrí.

Irin-ajo to kẹyin ti mo lọ fun ibi-iṣẹ, o to ọdun kan ati oṣu mẹfa sẹhin. Irin-ajo yii o gbe mi lọ si orilẹ-ede mi n ti o yatọ si orilẹ-ede ti mo wa. Orilẹ-ede Argentina ni o gbe mi lọ. Irin-ajo naa o da lori ka lọ kede eyan re re ti Jesu Kristi fun awọn ara ilu Argentina. Irin-ajo naa o mu mi lọ si ilu imiiran, o si munu mi dun nitori mo pade ẹya oriṣiriṣi eniyan, o si jẹ ki n le kede eyan rere Jesu fun awọn ti wọn fẹ gba Jesu saye wọn. Irin-ajo yii, nigbati mo lọ, mo fi awọn mọlẹbi mi silẹ. Iyẹn dun mi diẹ ṣugbọn fun nkan dada naa ni mo si lọ layọ. Mo bọ layọ lẹyin oṣu kan, mo pada si ile. Inu mi dun, inu awọn mọlẹbi mi naa si dun nigbati wọn ri mi.

Aago mẹ́jọ sí aago mẹ́rin ọ̀sán ni ọ́fíìsì mi máa ń ṣí láti ọjọ́ ajé títí di ọjọ́ ẹtì. A máa ń ṣí ní òwúrọ̀, a sì máa ń dá àwọn akẹ́kọ̀ọ́ lóhùn. A máa ń kọ́ wọn ní nǹkan tí wọ́n bá fẹ́ mọ̀, a sì máa ń gbà wọ́n ní ìmọ̀ràn lóòrèkóòrè.

Amala àti ewédú pẹ̀lú gbegiri àti omi ọbẹ̀ ni mo fẹ́ràn púpọ̀ láti máa jẹ pẹ̀lú inú ẹran àti Pọ̀nmọ́ tó ká tó yí láta. Òhun ni mo fẹ́ràn láti máa jẹ kí ó sì gbóná gan-an. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó bá gbóná tí ẹran ẹlẹ́mi méje àbẹ́ ẹja orí ẹja tútù tó bá wà bẹ́ẹ̀. Mo fẹ́ràn láti máa jẹ dédé lóòrèkóòrè si.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn púpọ̀ púpọ̀ nítorí tí mo bá ń gbọ́ àlọ́ apanilẹ́rìn, ó máa ń jẹ́ kí n gbàgbé ìṣòro tí mo ní, ó máa ń jẹ́ kí n gbàgbé gbogbo àwọn nǹkan tó kọ lù mí, gbogbo àwọn nǹkan tí mò ń dojú kọ tí ò da lọ́wọ́lọ́wọ́, á jẹ́ kí n rẹ́rìn-ín, kí n gbàgbé ẹ kí n túra ká kí gbogbo ara mi balẹ̀. Mo fẹ́ràn àlọ́ náà lọ́pọ̀lọpọ̀.

Rárá, mi ò fẹ́ràn láti máa jí ní kùtùkùtù. Nítorí náà, mo máa ń fẹ́ràn kí n ṣe gbogbo àwọn iṣẹ́ mi ní alẹ́ kí n tó sùn. Torí tí n bá ṣe gbogbo àwọn iṣẹ́ mi ní alẹ́, a jẹ́ kí n lè sùn dáadáa láàárọ̀. Mo máa ń fẹ́ràn láti máa jí níbi ago mẹ́wàá àárọ̀, ago mọ́kànlá àárọ̀ kí n jí ní rọrùn, kára mi balẹ̀ kí n fara balẹ̀ sùn dáadáa kí n tó dìde máa ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo ní láàárọ̀. Nítorí náà mo máa ń pẹ́ sùn. Ṣùgbọ́n mi ò kí ń jí l'òwúrọ̀ kùtùkùtù rárá, mi ò fẹ́ràn rẹ̀ fún kan kan rárá.